Báwo ni o ṣe máa ń tọ́jú ara rẹ? Ọ̀nà tí mo máa ń gbà tọ́jú ara mi pọ̀ gan. Tí mo bá ti jí ní òwúrọ̀ látori ibùsùn mi, màá kọ́kọ́ ṣe eré ìdárayá fún ìṣẹ́jú mẹ́wàá. Èyí dára fún ara púpọ̀. Ó dára kí ènìyàn máa ṣe eré ìdárayá torí eré ìdárayá máa ń ṣe ìtọ́jú ara púpọ̀. Tí mo bá ti ṣe eré ìdárayá tán, màá lọ láti mú èso nínú ẹ̀rọ amóhun tutù. Tí mo bá mú èso máńgòrò, màá gé kéékèèké, màá tún gé ọsàn náà kéékèèké. Màá mú èso painapu, màá gé kéékèèké. Tí mo bá gé kéékèèké tán, màá lọ kúnnákúnná, màá mú. Èyí dára fún ara láti fún ara ní fítámìn àti láti fọ ẹ̀jẹ̀ inú ara mọ́. Tí mo bá ṣe èyí, màá bu omi sára ní balùwẹ̀. Èyí dára fún ara púpọ̀. Ìmọ́tótó ara, ó máa ń ṣe ìtọ́jú fún ara. Tí mo bá ṣe èyí tán, màá gbá àyíká inú ilé tónítóní. Gbigba àyíká inú ilé, ó máa ń ṣe ìtọ́jú fún ara torí pé tí inú ilé bá dọ̀tí, ó máa ń fa àìsàn sínú àgọ́ ara wa. Báyìí ni ọ̀nà tí mo máa ń gbà tọ́jú ara mi.

Ọ̀nà báwo ni o ṣe máa ń bá àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ ṣiṣẹ́? Ọ̀nà tí mo máa ń bá àwọn ẹlẹ́gbẹ́ ṣiṣẹ́ pọ̀ púpọ̀. Ọ̀nà kan nínú ọ̀nà tí mo máa ń bá àwọn ẹlẹ́gbẹ́ ṣiṣẹ́ ni láti fi ọwọ́ so wọ́pọ̀, jọjọ ṣe iṣẹ́ ti tèmi. Tí mo bá parí, ta bá parí ti ọ̀dọ̀ tèmi tán, a máa bẹ̀rẹ̀ síí ṣe iṣẹ́ ẹlẹ́gbẹ́ẹ̀ mi. A máa pa ọwọ́ so wọ́pọ̀ ṣe iṣẹ́ ti ẹlẹgbẹ́ẹ̀ mi náà. Tàbí ọ̀nà kejì tí mo máa ń gbà bá àwọn ẹlẹgbẹ́ ṣe iṣẹ́ ni kí ádìjọ lo ẹ̀rọ kọ̀m̀pútà, jọ máa ṣe iṣẹ́ àwa méjèèjì ní ẹ̀ẹ̀kan náà. Tàbí kí n kọ́kọ́ ṣe iṣẹ́ ti tọ̀dọ tèmi, ká wá dìjọ ṣe iṣẹ́ ti ọ̀rẹ́ mi tàbí alábàáṣiṣẹ́pọ̀ mi náà. Ọ̀nà yí ni a máa ń gbà ṣe iṣẹ́

Báwo ni o ṣe ma ń ṣètò àwọn ìmẹ́ẹ̀lì rẹ? Ọ̀nà tí mo má ń gbà ṣètò àwọn ìmẹ́ẹ̀lì mi pọ̀. Ọ̀nà kìíní tí mo má ń gbà ṣètò ìmẹ́ẹ̀lì mi ni kí kó ara mi ní ìjánu pẹ̀lú àwọn ènìyàn. Ekéjì, bí bá àwọn òbí mi sọ̀rọ̀ láti dìjọ ṣètò ìmẹ́ẹ̀lì mi. Ọ̀nà mìíràn tun ní láti sọ fún òbí mi pé ká dìjọ ṣètò ìmẹ́ẹ̀lì mi. Ara àwọn ọ̀nà tí mo má ń gbà ṣètò àwọn ìmẹ́ẹ̀lì mi ni eléyìí nítorí pé mo fẹ́ràn ìmẹ́ẹ̀lì púpọ̀ gan an.

Ìgbà mélòó ni o má n jẹ́ kí fóònù rẹ gbóná? Ìgbà púpọ̀ ni mo má n jẹ́ kí fóònù mi gbóná, nítorí pé mo fẹ́ràn àti má tẹ́ fóònù gan an. Láti ìgbà tí mo bá ti jí ni mo ti má n tẹ́ fóònù, èyí má n jẹ́ kí fóònù mi gbóná. Mo tún wá ní app pipo lórí fóònù mi, èyí má n jẹ́ kí fóònù mi gbóná. Nítorí mo ní áàpù púpọ̀ lórí fóònù mi. Mo kó àwòrán pipo sórí fóònù mi, eléyìí jẹ́ kí fóònù mi má n gbóná. Mo kó àwọn ohun púpọ̀, ohun èlò púpọ̀ sórí fóònù mi, eléyìí jẹ́ kí fóònù mi má n gbóná ní igbà gbogbo. Mo má n wo fídíò lórí fóònù mi fún wákàtí mẹ́rin, nígbà míràn wákàtí mẹ́jọ tàbí wákàtí ogún, eléyìí má n jẹ́ kí fóònù mi gbóná púpọ̀.

Báwo ni o máa ń rin ìrìn àjò lọ sí ibi iṣẹ́? Bí mo ṣe máa ń rin ìrìn àjò lọ sí ibi iṣẹ́ pín sí ọ̀nà mẹ́ta. Nígbà mìíràn, mo máa ń wọ ọ̀kadà lọ sí ibi iṣẹ́ mi. Nígbà mìíràn pẹ̀lú, mo máa ra epo sínú ọkọ̀ mi. Mo máa gbé ọkọ̀ ayọ́kẹ́lẹ́ mi sí ojú pópó láti wá lọ sí ibi iṣẹ́. Èyí máa ń dára púpọ̀ nítorí pé kò kí ń fi àkókò mi ṣòfò. Ó mú kí n tètè máa dé ibi iṣẹ́ nígbà púpọ̀. Nígbà mìíràn, mo máa ń fi ẹsẹ̀ rìn lọ sí ibi iṣẹ́. Èyí máa ń jẹ́ kí n pẹ́ dé ibi iṣẹ́ púpọ̀ ṣùgbọ́n ó fi ààyè sílẹ̀ fún ọ̀pọ̀ owó eléyìí tí epo tí mò ń máa rà sínú mọ́tò máa ń gbé lọ. Nítorí èyí, mo máa ń fi ẹsẹ̀ rìn lọ sí ibi iṣẹ́. Ẹsẹ̀ ìrìn àjò, mọ́tò ìrìn àjò àti ọ̀kadà ìrìn àjò ni mo máa ń fi lọ sí ibi iṣẹ́.

Báwo ni o ṣe máa ń bá àwọn oníbàárà mi sọ̀rọ̀? Ọ̀nà púpọ̀ ni mò ṣe máa ń bá àwọn oníbàárà mi sọ̀rọ̀. Mo nífẹ̀ẹ́ sí kí n máa bá oníbàárà mi sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ àti ọ̀yàyà. Tí oníbàárà mi bá wá sí ọ̀dọ̀ mi láti bá mi ra ọjà, nígbà mìíràn, màá bá wọn ṣàwàdà pé báwo ni ilé àti ọ̀nà wọn. Ọmọ ń kọ́, ìyàwó ń kọ́, iṣẹ́ wọn ń kọ́. Èyí máa jẹ́ kí wọ́n òfinúfíndọ̀ bá mi rajà torí wọ́n máa rò pé èmi gẹ́gẹ́ bí ẹnikan, mo nífẹ̀ẹ́ àwọn dénúdénu. Nígbà mìíràn tí wọ́n bá bá mi ra ọjà, a máa dìjọ kó ọjà tí wọ́n rà lọ sí inú ọkọ̀ wọn. Èyí máa ń jẹ́ kí àwọn oníbàárà mi kí wọ́n nífẹ̀ẹ́ mi púpọ̀. Nítorí náà, àwọn oníbàárà mi máa ń bá mi ra ọjà nítorí pé mo máa ń fi ẹ̀rín àti ọ̀yàyà bá wọn d'ówó pọ̀ tí wọ́n bá ti wá ra ọjà. Báyìí ni mo ṣe máa ń bá àwọn oníbàárà mi sọ̀rọ̀.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

Ṣé o máa ń gbọ́ podcast? Bẹ́ẹ̀ni, mo máa ń gbọ́ podcast. Nígbà gbogbo ni mo fẹ́ràn láti máa gbọ́, nítorí pé mo máa ń rí ẹ̀kọ́ ńlá kọ́ nígbà gbogbo tí mo bá ń gbọ́ podcast. Àjájá èyí tó dá lórí ìmúlò ọgbọ́n, àṣà àti ẹ̀kọ́ ilẹ̀ Yorùbá àti èyí tí ó ń kọ́ àwọn ọ̀dọ́ lò sí Ọlọ́run, èyí tí ó ń fi ìpìlẹ̀ ọgbọ́n hàn nínú ayé àwọn ọ̀dọ́. Titòrí ẹ̀ ni mo ṣe fẹ́ràn láti máa gbọ́ podcast. Àjájá podcast èyí tí ó máa ń wáyé ní ọjọ́ Ajé lórí móhùnmáwòrán tẹ̀lifísàn.

Kí ni o máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan? Ohun tí mo máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan ó yàtọ̀ sí ara wọn. Ni òwúrọ̀ ọjọ́ Ajé, mo máa jí ní orí ibùsùn mi, mo máa ka bíbélì mi. Tí mo bá ka bíbélì tán, màá gbàdúrà sí Ọlọ́run kí ó pa ọjọ́ Ajé mọ́. Tí mo bá gbàdúrà tán, màá lọ dá iná. Tí mo bá dá ohun tí màá jẹ, tí mo ṣe ohun tí màá jẹ tán ní òwúrọ̀ ọjọ́ Ajé, màá wá lọ fọ ọkọ̀ mi. Tí mo bá fọ ọkọ̀ tán, màá jẹ oúnjẹ mi ní òwúrọ̀. Tí mo bá jẹ oúnjẹ tán, màá tẹ ọkọ̀ létí lọ sí ibi iṣẹ́. Ni òwúrọ̀ ọjọ́ Tuesday, mo máa ń fọ gbogbo inú ilé tí mo bá ti jí. Ṣùgbọ́n ní òwúrọ̀ ọjọ́ Wednesday, mo máa ń pe gbogbo àwọn mọ̀lẹ́bí mi kí á dìjọ sọ̀rọ̀ Ọlọ́run fún ìgbà pípẹ́. Ni òwúrọ̀ ọjọ́ Satide, ijọ́ yìí ni mo yà sọ́tọ̀ láti ṣe eré ìdárayá fún wákàtí kan láti fi fọ inú ara mọ́. Ni ọjọ́ Sunday, òwúrọ̀ ọjọ́ náà mo máa ń lọ sí ilé ìjọsìn láti dìjọsìn Ọlọ́run. Èyí ni àwọn nǹkan tí mo máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan.

Báwo ni o ṣe máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà ni? Bí mo ṣe máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà, tí mo bá ti jí ní ọjọ́ tí a fẹ́ ṣe ìpàdé, mo máa lọ sí balùwẹ̀ láti lọ wẹ̀. Máa wẹ̀ mọ́ tónítóní pẹ̀lú omi kẹ̀ǹkẹ̀ àti ọṣẹ. Tí mo bá ti wẹ̀ tán, màá mú aṣọ tí mo fẹ́ wọ̀, màá ti aṣọ náà máa ṣé dùn wò lójú. Tí mo bá ti lọ aṣọ tán, màá wọ aṣọ náà, màá wo ra mi nínú gíláàsì tí mo máa dùn wò lójú dáradára. Tí mo bá ti wọ aṣọ náà tán, màá wo ra mi dáradára. Màá mú àpò kélébè dání sí ẹ̀gbẹ́ láti fi owó sí tí mo bá fẹ́ fún oníbàárà mi. Lẹ́yìn èyí, màá gba ibi ojúde ìpàdé náà lọ láti lọ pàdé oníbàárà mi.

Nígbà wo ni o kẹ́yìn kọ ìgbékalẹ̀ iṣẹ́? Ìgbà tí mo gbẹ̀yìn kọ ìgbékalẹ̀ iṣẹ́ ni ìgbà tí mo wà ní ilé ìwé girama tí wọ́n fún wa ní iṣẹ́ àmúrelé. Ṣùgbọ́n tí mo gbàgbé láti kọ iṣẹ́ náà nígbà tí mo dé ilé nítorí pé mo lọ gbá bọ́ọ̀lù, mo sì dé ní àṣálẹ́. Mo ti gbàgbé láti kọ iṣẹ́ àmúrelé náà nígbà tí mo dé ilé ìwé ni wọ́n ṣẹ̀ṣẹ̀ rán mi létí pé iṣẹ́ àmúrelé wà ní àná. Báyìí ni mo ṣe yára láti lọ kọ iṣẹ́ àmúrelé mi, ṣùgbọ́n ó ṣe ni láànú wípé èmi ni mo kẹ́yìn láti kọ iṣẹ́ àmúrelé náà ní ẹyín igbà táwọn ìyókù akẹ́kọ̀ọ́ rélé ti wọn. Èmi ṣẹ̀ṣẹ̀ kẹ́yìn lọ dá iṣẹ́ àmúrelé mi.

Ṣé o ti fúnni ní ẹ̀jẹ̀ rí? Bẹ́ẹ̀ni, mo ti fúnni ní ẹ̀jẹ̀ rí. Ọjọ́ burúkú èṣu-gbomimu ni ọjọ́ tí mo fún àbúrò mi ní ẹ̀jẹ̀. Ni ọjọ́ kíní inú oṣù kẹfà, óun ní ara àbúrò mi kò yá tí a sì gbé lọ sí ilé ìwòsàn. Nígbà tí a dé ilé ìwòsàn ni wọ́n bá sọ pé, ni dókítà bá sọ pé, ó nílò láti gba ẹ̀jẹ̀. Ẹ̀jẹ̀ bàbá mi kò báa lára mu, ẹ̀jẹ̀ màmá mi náà kò báa lára mu, ẹ̀jẹ̀ èmi nìkan ló báa lára mu. Ni kété ni mo fún un ní ẹ̀jẹ̀, labúrò mi fi ní ìwòsàn.